Ó jẹ́ àkàrà tí mo fẹ́ràn jù ni. A ní oríṣi àkàrà ló wà. A ní àkàrà òyìnbó, a ní àkàrà titiwa. Àkàrà òyìnbó tí mò ń sọ̀rọ̀ nípa re yí, àkàrà òyìnbó yìí, mo fẹ́ràn àkàrà òyìnbó náà dáadáa. Mo fẹ́ràn àkàrà òyìnbó náà dáadáa. Ní ti rí i pé tí ènìyàn bá fẹ́ ṣe bí i ìgbéyàwó, a ní láti lo àkàrà òyìnbó láti lè jẹ́ kí ibẹ̀ kó ṣe kíni kó dùn rii dáadáa fún, fún àwọn ènìyàn tí a pèwà láti wá bá wa ṣe àjọyọ̀. A sì, a sì tún lè lo àkàrà òyìnbó yìí ní ibi, ibi ọjọ́ ìbí, bí àwọn, bí àwọn ọmọ wa tí ó bá ṣe ọjọ́ bíi ọdún kan. A lè fi àkàrà òyìnbó yìí kí a ní ọjọ́ náà ká ge, kó jẹ́ àpẹẹrẹ ńlá wípé ọmọ mi ó pé ọdún kan ní ọjọ́ òní, ọmọ mi ó pé ọdún mọ́kànlélógún ní òní. A sì máa tún gé àkàrà òyìnbó yìí. Lóríṣiríṣi ibi gbogbo la ti lè gé akàrà òyìnbó yìí. Àkàrà òyìnbó tí à ń sọ nípa rè yí, a lè gé àkàrà òyìnbó fún àwọn bàbá wa, tabi àwọn ìyá wa tí ó ti dàgbà, tí ó ti pé bí i ọgọ́rùn-ún, bí i, bí i àádọ́ta ọdún nínú ayé. A lè gé àkàrà òyìnbó yìí fún wọn láti ṣe ayẹyẹ wọn, láti jẹ́ kí inú wọn kó dùn. Àkàrà titiwa tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tó jẹ́ àkàrà tó jẹ́ pé ẹ̀eyàn lè fi jẹ ẹ̀kọ, ẹ̀kọ jíjẹ. Tí èeyan bá fi, é, nǹkan tí mo fẹ́ràn jù lọ ní, niyen so, àkàrà titiwa yẹn tí à ń pè ní, tí àwọn, tí àwọn olóyìnbó ń pè ní, mi ò fẹ́ sọ òyìnbó rẹ̀. Ṣùgbọ́n àkàrà titiwa tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, a lè fi jẹun, a lè fi mú àkàmú, a lè fi jẹ búrẹ́dì. A lè fi, kò sí ǹkan tí a lè fi àkàrà titiwa yìí, kò sí ǹkan tí a lè fi jẹ. A lè jẹ ẹ́ lásán ko yó wa gẹ́gẹ́ bí i oúnjẹ. A sì lè fi sí àárín búrẹ́dì kí aadùn méjèèjì kó ba lè, kó ba lè ṣe kíni, kó ba lè mú mọ́rẹ́ lẹ́nu. A lè mú àkàrà titiwa yìí ká ṣe kíni, ká mú búrẹ́dì ká là sí méjì, ká wá kó àkàrà titiwa sí, ká máa jẹ ẹ́. Oun tí mò ń tún sọ̀rọ̀ nípe, a lè mú, a lè mú àkàrà titiwa yìí ká fi máa mú, ká fi máa mú ògì. Tí a bá fi mú ògì, ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ọkan wa, kì ara wa kó ba lè. Àwọn tí kì í ṣe tìwàtíwa gan, wọ́n gba ti àkàrà tiwa yìí ju àkàrà òyìnbó lọ. Àkàrà òyìnbó yìí tí à ń sọ, ó lè mú jẹ̀di jẹ̀di wá fún wa. Ó lè jẹ́ kí ọ̀pa ẹyin, pàápàá jùlo àwọn ọkùnrin, wọ́n o gbọdọ̀ jẹ àkàrà òyìnbó yìí púpọ̀ jù. Tí wọ́n bá jẹ àkàrà òyìnbó yìí tó pọ̀ jù, ọ̀pa ẹyin ni àkàrà òyìnbó yìí ó máa ń fà fún wọn. Àti àwa obìnrin náà tí à ń rí ǹkan oṣù wa, tí a bá jẹ àkàrà òyìnbó yìí tó pọ̀ jù tàbí tí a jẹ́ tó pọ̀ jù, ó máa jẹ́ kí nkan oṣù wa kó máa ya bí i àgbàrá èjẹ tàbí bí i àgbàrá omi. Ó máa jọ́ kó máa pọ̀. Ó ní oun gbogbo ní ìwọ̀n tí wọ́n ṣe. Ẹ jẹ́ ká sì jẹ oúnjẹ gbogbo ní ìwọ̀ntun wọ́nṣi. Ó jẹ́ àkàrà tí mo fẹ́ràn jù ni mo fẹ́ràn àkàrà titiwa tìwa. Àkàrà titiwa kò sí, kò láfiwé, kò sí láfiwé. Kò sí ẹni tí ò fẹ́ràn àkàrà titiwa tí ń ṣe àkàrà ilẹ̀ ti orílẹ̀ èdè yìí, ti orílẹ̀ èdè yìí. Àkàrà yìí ó dára púpọ̀. Ọmọ tí, ọmọdé àti àgbà ló máa ń ṣe kíni, ló máa ń jẹ àkàrà yìí. Wọ́n sọ pé tí ọmọdé bá rí oyin, ó máa ju àkàrà ọwọ́ ẹ lẹ̀ gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá. Ẹ ti ri níìsín pé oyin dùn, àkàrà náà dùn, ṣùgbọ́n òwe ni wọ́n fi pa. Ṣùgbọ́n àwa àgbàlagbà tí àwa bá rí àkàrà tí a rí oyin, a lè fi àkàrà ọwọ́ wa lẹ̀ ká wá sọ wípé a fẹ́ mú oyin. Ṣùgbọ́n ọmọdé, ọmọdé ò mọ̀ ẹlà, ó ń pè láàlá. Fun idi eyi mo laiki àkàrà titiwa ju ti àkàrà òyìnbó lọ. Mi ò fẹ́ràn àkàrà mìíràn jù bí i kò sí.

Ẹkú òwúrò akú ojúmọ́. Tí mo bá ń dúró dè ńǹkan, bí pé ńǹkan tí mo ń dúró dè ó wúlò fún mi pàtàkì, mo ní láti máa ṣe ńǹkan mìíràn fún ńǹkan tí mò ń ṣe yẹn kó tó dé. Nítorí pé wọ́n sọ wípé ohun gbogbo ni àkókò wà fún. Àkókò tí ńǹkan tí mò ń dúró dè, tí ó bá ti dé, mo ní láti pa àkókò yẹn sí ẹ̀gbẹ́ kan kí n mú ṣẹ́ mi kí n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mi. Nítorí wípé àkókò ń lọ. Ó ní ọmọ ènìyàn ń lọ bí àṣekọ ìwé rẹ̀. Bẹ́ẹ̀ ni àkókò jẹ́. Tí àkókò bá ti kọjá, èèyàn ò lè dá àkókò padà ní ọjọ́ náà tàbí ní ọdún náà. Àkókò eléyọn ó ti kọjá níìyàn. Ó ti di àfi'ẹ́yìn tì eégún ńṣẹ́kìnní tí o ń fi aṣọ, fún ìdí èyí. K'éyàn má fi àkókò ẹni ṣòfò. Kí ò má fi àkókò ẹni ṣòfò. Tí o bá ń dúró dè ńǹkan, tí ńǹkan yẹn ò tí ì dé, o ní láti máa ṣe ńǹkan míì. Tó jẹ́ pé ńǹkan mi tí ò ń ṣe yẹn ó máa yọrí sí rere. Kí ńǹkan tí mò ń dúró dè yẹn kó tó dé. Kí ńǹkan tí mò ń dúró dè yẹn kó tó dé. Tí mo bá ń dúró dè ńǹkan, tí ó jẹ́ pé ńǹkan tí mò ń dúró dè fún àpẹẹrẹ, wípé mò ń dúró dè bi ǹkan ọbẹ̀ tí mò fẹ́ fi dáná nínú ilé. Àpẹẹrẹ ni mo pè é o. Mo rẹ́yàn wípé kó bá mi ràá wá. Iṣẹ́ miì sì tún wà nínú ilé fún mi láti ṣe. Bí i kí n fọ abọ́, bí i kí n, bí i kí n ro o àmàlà tàbí kí n tẹ ẹ̀bà, tàbí kí n tẹ ẹ̀bà. Mo ní láti fọ abọ́ yẹn ná. Kí ńǹkan tí mo rán ẹni yẹn tí ń ṣe ǹkan ọbẹ̀ mi kó tó dé. Mo ní láti máa, mo ní láti fọ abọ́ mi. Mo ní láti ro àmàlà mi lálẹ́. Mo ní láti jẹ́ kí àwọn àyíkà ibí i tí mo ti fẹ́ dáná yẹn kó tó bá mi gbé ǹkan ọbẹ̀ tí mo fẹ́ dé. Mo ní láti jẹ́ kí gbogbo ẹ kó mọ́ tọ́ni tọ́ni kí wọ́n tó bá mi gbe dé. Tí wọ́n bá wá gbe dé, màá mọ̀ wípé "ẹhẹ́n wọ́n ti gbe dé". Ǹkan mi tí mo ti lè máa dúró dè fún, wípé tí mo lè máa dúró dè tí wọ́n bá fẹ́ bá mi gbe tàbí tí mo bá ń lọ síbi ìgbéyàwó, mo ní aṣọ tí mò ń yàn kí wọ́n bá mi rán fún ìmúra òde mi. Mo máa, mo máa gbe fún wọn, fún wọ́n wípé kí wọ́n bá mi, kí wọ́n bá mi rán. Sùngbọ́n wọ́n ò tíì rán tán nígbà tí àkókò tó. Mo ní láti dúró dè wọ́n, kò sí bí ó ṣe lè tó. Mo ní láti dúró dè wọ́n kí àkókò náà kó tó dé. Mo ní láti máa ṣe àwọn ńǹkan mìíràn bí i kí n wọ bàtà mi sí ẹ̀sẹ̀ mi, bí i kí n ṣe àwọn oge ṣíṣe tí a máa ń ṣe ní ilẹ̀ wa, bí i kí n ṣe àwọn oge yẹn. Mo ní láti ṣeé kó tó di wípé wọ́n bá mi gbé àwọn aṣọ náà dé. Tàbí, tàbí tí mo bá ń retí ńǹkan, tí mò ń dúró dè ńǹkan. Oríṣiríṣi ńǹkan ni èèyàn lè dúró dè. Ó lè ṣe ńǹkan tí ó jẹ́ kó máa jọ́ yàn lójú. Hmm. T'èèyàn bá ń dúró dè ńǹkan bí i kí èèyàn tún máa dúró dè ọmọ, bí àwọn tó ń wo ojú Ọlọ́run fún ọmọ bíbí. Àwọn tó ń wo ojú Ọlọ́run fún ọmọ. Wọn á máa dúró, dúró, dúró, dúró, dúró, dúró. Àwọn omìí máa dúró títí àwọn omìí ee sì dúró pẹ́ tí ńǹkan yẹn tí Olúwa Ọlọ́run Olódùmarè tí ó fi dá wọn lóhùn. Fún ńǹkan tí wọ́n ń retí lọ́dọ̀ Olódùmarè yẹn tí ò bá ti dé, wọ́n ní láti tẹ̀síwájú nínú ìrìnàjò ayé wọn, láti máa ṣe àwọn ńǹkan mìíràn tí'ó yẹ kí wọ́n máa ṣe nínú ilé tàbí kí wọ́n máa ṣe ní ayé wọn. Kí ńǹkan tí wọ́n ń retí lọ́dọ̀ Olódùmarè yẹn kó tó dé ní ìgbà yẹn sínú ayé wọn àbí sínú ilé wọn tàbí sí ọ̀dẹ̀dẹ̀ wọn. Oríṣiríṣi ńǹkan èèyàn lè máa dúró dè. Ǹkan tí èèyàn máa ń dúró dè ó pọ̀ lóríṣiríṣi ọ̀nà. Mo ti sọ ńǹkan mẹ́ta tí èèyàn lè máa dúró dè. Èèyàn lè rẹ́yàn níṣẹ́ kí wọ́n máa dúró dè ẹni yẹn kó wá fún ni láàbọ́. Ni, èèyàn sì lè rẹ́yàn níṣẹ́ wípé ó nípasọ níran kó wá fún ni, kó wá ṣe kíni kó wá fún ni láàbọ̀. Ǹjẹ́ kí wọ́n, bí àwọn tó ń dúró dè ojú ọl-- tí wọ́n ń wo ojú Ọlọ́run, tí'wọ́n w' ojú Olódùmarè fún ọmọ, wọ́n ń dúró dè ńǹkan nìyẹn. Wọ́n ń dúró dè ńǹkan ni. Kí Ọlọ́run Olódùmarè wọ́n má'jẹ ka dúró pẹpẹ́pẹ́ kí ńǹkan wa kó tó tẹ̀ wá lọ́wọ́. Ẹ ṣe gan púpọ̀ púpọ̀.

Mo máa ń pa owó pamọ́. Ẹ̀mi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń pa owó pamọ́. Kò sí ẹni tí ẹ̀ pa owó mọ́. Ó lóju àwọn ènìyàn tí kì í pa owó pamọ́. Bọ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń pa owó pamọ́ dáadáa. Ó ṣe fún ọjọ́ òní, fún ọjọ́ ọ̀la ni. Nítorí wípé, àwọn Yorùbá máa ń sọ pé ìgbà òjò wà, ìgbà ẹ̀rùn wà, ìgbà ìkórè náà sì wà. Tí àkókò ìkórè owó pípa mọ́ mi tó bá tó, ó máa dàbí èyí pé wọ́n bù mi ní ẹ̀bùn lọ́pọ̀lọ́pọ̀. Kò yé àwọn mìíràn. Bí a ṣe mú ọdún titun báyìí, mo ti bẹ̀rẹ̀ sí ní pa owó mi pamọ́. Tí a bá rí ìparí ọdún, màá kó owó mi tó jẹ́ pé inú mi máa dùn pé mò pa owó mọ́. Ká máa pa owó mọ́ nǹkan tó dára ni. Mo sì máa ń pa owó mi mọ́ dáadáa. Ǹkan mí le wa to jẹ́ pé tí o bá pa owó yìí mọ́, nǹkan tó jẹ́ pé ti o ti ẹ ní èrò sí, ó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n o need owó láti fi ṣe ǹkan yẹn. Nítorí pé o ti pa owó pamọ́ ní ìgbà kan rí, ní ìgbà yẹn o ní láti lọ mú owó yẹn ko fi ṣe ǹkan tí ó pa owó pamọ́. Oríṣiríṣi ibi láti lè fi owó wa pamọ́. A lè fi owó wa pamọ́ sínú kóló. Nínú kóló yìí a lè máa pa owó wa mọ́ sínú kóló. A sì lè fi owó wa pamọ́ nínú báǹkì tí wọ́n ń lò láyé òde òní. Oríṣiríṣi áàpù ló sì tún ti jáde tí wọ́n ń lò, tí wọ́n fi ń fi owó pamọ́ nísìínyi. Orúkọ àwọn áàpù wọ́n wí, bí Opay, bí Moneypoint. Àwọn òyi to Palm pay, àwọn òyi tó rọrùn fún wa láti fi pamọ́ ní kíákíá nìyẹn. Tó jẹ pé tó bá tún nílò rẹ̀ ní kíákíá, o lè gbà á padà fún rara rẹ ní kíákíá tí o bá nílò rẹ̀. Tí o bá fi owó yìí pamọ́, wàá tún jẹ èrè. Tọ́yẹ kú, wọ́n á tún fún ẹ ní èrè nínú owó tí o fi pamọ́. Sínú kóló tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí a bá fi owó pamọ́. Ìgbà tí a bá nílò kóló yìí ni a máa fọ́ mọ́lẹ̀ kí a máa kó gbogbo owó wa tó wà nínú rẹ̀ jáde. Ṣùgbọ́n owó tí a ń fi pamọ́ sínú báǹkì láyé òde òní yìí, a lè fọ́ ilé yẹn mọ́lẹ̀, a lè gba owó wa, ohun máa sì tún wà níbẹ̀. Tó bá tún fẹ́ fi owó pamọ́, o tún lè fi owó pamọ́ sínú rẹ̀. Ṣùgbọ́n kóló tí mò ń sọ nípa rẹ̀ yìí kóló tí mò ń sọ nípa rẹ̀ yìí, kóló tí mò ń sọ nípa rẹ̀ yìí tí a bá ti fọ́ mọ́lẹ̀, ǹkan tó máa kún ni wípé a ní láti ra omi láti fi ṣe ìropọ̀ rẹ̀, láti máa fi owó wa pamọ́ síbẹ̀ lẹ́ẹ̀kan si. Fífi owó pamọ́ ǹkan tó dára ni. Ká máa fi owó wa pamọ́ ó dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fífi owó pamọ́ máa ń bo àwọn àṣírí kọ̀ọ̀kan. Àwọn àṣírí tí à ń sọ nípa, àwọn àṣírí tó bá fẹ́ tú tí ènìyàn gangan ti fi rara rẹ̀, tí ò ṣe é fi ọkàn sí pé mo pa owó kan mọ́ níbí kan. Ṣùgbọ́n tí ó ń rántí tí ojú fẹ́ tìí, ṣùgbọ́n tí Ọlọ́run máa ń rántí tí pé o ní owó kan níbí kan, ó máa lọ síbẹ̀ inú rẹ máa dùn láti lọ kó owó tí ó wà níbẹ̀ láti fi ṣe ǹkan tí ó fẹ́ ṣe tí ojú òfin ò fi ní tì í. Fún ìdí èyí, fífi owó pamọ́ ó dá kí a máa pa owó wa mọ́. Tí a bá ń pa owó wa mọ́, ó máa tún jẹ́ kí a má jẹ́ ọmọ onínẹ́kúnà. Àì tún jẹ́ onínẹ́kúnà. Tí a bá ń pa owó mọ́, ó máa ń kó wa lẹ́kọ̀ọ́ láti má jẹ́ onínẹ́kúnà láti máa jẹ́ ká máa mọ̀ bá ṣe ná owó wa ní òde òní, è ṣe é.

Tí a bá sọ̀rọ̀ nípa àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ ẹtì. Nítorí pé ọjọ́ ẹtì yẹn gbogbo ènìyàn ma ti ṣiṣẹ́ láti ọjọ́ ajé. Ọjọ́ ẹtì yí ni ṣe ọjọ́ ìsinmi fún gbogbo ènìyàn. Pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ ìjọba. Ọjọ́ ẹtì yí ni àwọn tó ń ṣiṣẹ́ ìjọba tó ti, tó ti, tó ti rin ìrìn-àjò lọ sí ibò míràn láti wálé sí ọ̀dọ̀ ìyàwó wọn tàbí ọkọ wọn láti fara mọ́ wọn di, di ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta yí ti ń ṣe ọjọ́ àìkú. Ọjọ́ àìkú yí ni gbogbo ènìyàn fẹ́ràn nítorí pé ó jẹ́ ọjọ́ tí ó jẹ́ ọjọ́ ìsinmi fún gbogbo èèyàn láti sinmi ìwé mímọ́ gan nígbàtí Jésù olúwa wa tí ó ṣiṣẹ́ tọ́tọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ó sinmi ní ọjọ́ ẹtì yí. Ó sinmi ní ọjọ́ àìkú, ó sinmi ní ọjọ́ àìkú. Fún ìdí èyí gbogbo ènìyàn like ọjọ́ àìkú láti jẹ́ kí wọn sinmi, láti jẹ́ kí wọn ronú, láti lè jẹ́ kí wọn múra fún, fún ọ̀sẹ̀, fún ọjọ́ títun, fún ọjọ́ títun mi nínú, nínú ọjọ́. Ó má jẹ́ kí wọn múra. Ọjọ́ tí a sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ yí, tí a bá sọ wípé a bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ ajé, ọjọ́ ajé ni gbogbo ènìyàn yóò sì ṣe kíni? Yóò ti lọ sóko, lọ sódò láti lọ ṣe ohun gbogbo. Ọjọ́ ẹtì tí a npè yí, ọjọ́ ẹtì yí ni àwọn Mùsùlùmí wọn máa ń lọ sí mọ́ṣáláṣí, tí ó jẹ́ ọjọ́ ìsinmi fún àwọn náà, àwọn Mùsùlùmí. Láti ọjọ́ ẹtì yìí títí dé àìkú, nínú gbogbo ènìyàn máa ń dùn, tí wọn ó rí pé ìsinmi dé. Tí wọn kọ mí, àwọn pàápàá jù ni àwọn ọmọ, àwọn ọmọ subuu, àwọn ọmọ tí wọn lọ sí ilé-ìwé, tí wọn bá ti rí pé àwọn ti bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé, wọn mọ̀ wípé ọjọ́ ẹtì yí ni ó bá òpin ọjọ́ náà tí àwọn má lọ sí ilé-ìwé. Ó ti di ọjọ́ ajé mi. Wọ́n ní láti fi ọjọ́ ẹtì àbámẹ́ta láti fi ṣe àwọn iṣẹ́ ìmúrelé wọn tí wọn fún wọn. Láti fi ran àwọn olùkọ́ wọn lọ́wọ́, láti fi ran àwọn ènìyàn lọ́wọ́, láti fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́ ní inú ilé-ilé. Ọjọ́ ẹtì yí. Àwọn tó sì jẹ́, àwọn tó jẹ́ oníṣẹ́ ìjọba náà, ǹkan náà ni gbogbo wọn ṣe. Ǹkan náà ni gbogbo ènìyàn wọn ṣe. Fún ìdí èyí yí, ọjọ́ tí mo ní, gbogbo ènìyàn fẹ́ràn jùlọ, ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ àìkú. Tí ó jẹ́ wípẹ́ a máa bá olùgbàlà wa tí a máa lọ sí ilé ìjọsìn tí gbogbo wa máa gbàdúrà sí Olódùmarè fún ọ̀sẹ̀ títun mi, fún ọjọ́ títun mi. Táa mú ní ọjọ́ ajé. Ọjọ́, ọjọ́ àìkú yí, ina ni mo fẹ́ràn jù. Láti lọ fi ọkàn mi ẹ̀mí ìmoore hàn sí Olúwa Ọlọ́run mi. Láti lè jẹ́ kí sinmi gbogbo iṣẹ́ yí tí mo ti ṣe láti ọjọ́ ajé wá títí di ọjọ́ àbámẹ́ta. Mo ní láti fi ọjọ́ àìkú láti fi ṣe ìsinmi fún ọkàn mi, láti fi ṣe ìsinmi fún ayé mi. Bíbélì gan ná sọ wípé, wípé ọjọ́ ìsinmi wà. Ó sì ní kojú báyì lọ ọ̀rọ̀ ná.